Ṣé ẹ rí pé gbogbo nkan lọ ní ètò lẹ́tò ni? Kí ló dé tí ẹ fi wá ń ṣe báyìí tí ẹ fi jẹ́ kí a rí mú mi? A fẹ́ kí ẹ ṣe àjọyọ̀ tàbí àtúnṣe lórí gbogbo ǹkan wọ̀nyí. Ǹkan wọ̀nyí ni ó máa jẹ́ kí inú wa dùn kí ọkàn wa sì kún. Nítorí gbogbo bí a ṣe ń ṣe kíni ní ta ṣe ń record tí a kò rí èsì gidi mú jáde wá láti orí ẹ kò dùn mọ́ wa nínú. Bẹ́ẹ̀dẹ́ ni ó bo omi tútù sí wa ní ọkàn. A fẹ́ kí ẹ ṣe àtúnṣe lórí àwọn ǹkan wọ̀nyí so that kí a lè máa gbádùn, kí a lè máa túbọ̀ gbádùn yín lọ síi ní gbogbo ìgbà. Ẹ ṣe gan-an, àdúgbẹ̀ lọ́wọ́ yín fún gbogbo ohun tí ẹ ti ń ṣe fún wa. Ọlọ́run á túbọ̀ máa bùkún yín, àdúpẹ̀ gan-an o, ìrè o.

Ibo ni mo máa ń ti ń ra nǹkan? Mo, mo máa ń ra nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ibi. Mo máa ń ra nǹkan ní ọjà, mo máa ń ra nǹkan ní, supermarket, mo dẹ̀ máa n ra nǹkan ní online. Ó ló depend lórí nǹkan tí mo bá fẹ́ rà. Nǹkan tí mo bá fẹ́ rà gangan ló máa sọ ibi tí mo bá fẹ́ lọ láti rà. Tí, bí àpẹẹrẹ mo fẹ́ ra ẹran, màá mọ̀ pé ìsọ̀ ẹlẹ́ran nínú ọjà ni màá ti rí ẹran rà. Fún àpẹẹrẹ tí mo bá fẹ́ ra ata, mo ti mọ̀ pé ìsọ̀ aláta ní ọjà ni mo ti máa rí rà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ra bí àwọn beverages bí Milo, milk, tea àti àwọn n kan báyẹn, màá ti mọ̀ pé supermarket ni màá ti lọ get ẹ̀. Tí mo bá dẹ̀ fẹ́ lọ, tí mo bá fẹ́ lọ ra aṣọ, màá ti mọ̀ pé, ehn, boutique ni màá lọ. Tí màá ti lọ ra aṣọ ìwọ̀ tàbí bàtà tàbí anything bá yẹn. So o, nǹkan tí mo bá fẹ́ rà ó depend lórí, nǹkan tí mo bá fẹ́ rà ni màá fi mọ ibi tí mo máa ti rà. Tí for instance, ti n bá fẹ́ ra television, ti n bá fẹ́ ra appliances, màá ti mọ̀ pé store ni màá ti lọ, tí màá lọ rà tàbí kí n order rẹ̀ ní online. So kò, kò sí ibi kan pàtó tí mo ti máa ń ra nǹkan. Bí kò ṣe pé o ibi, nǹkan tí mo bá fẹ́ rà ló determine ibi tí màá ti lọ ra nǹkan.